Eh, à, ọkọ̀ tí a gùn lọ sí ìlú o jẹ́ ọkọ̀, koròpè lá mọ́ ń pè, àwọn koròpè lá mo ń pe àwọn ọkọ̀ yẹn. So, bàa de ṣé máa ń rí, ó ti ní mú ibí taa tí máa ń dáná lé wọn, ó ti ní ibùdókọ̀ tí wọ́n máa ń dúró sí, so tí wọ́n bá ti dúró, ibẹ̀ náà la ti máa ń pè ibi tí ó máa gbé wa lọ. So ó máa gbé wa dé ibi ìlú tí a bá ń lọ. Bẹ́ẹ̀ ni owó rẹ̀ kò wọ́n rara, kò sì ga jára lọ ju n tó yẹ lọ. Kódà ó rọrùn ju, ki eeyan wo tatapúpu lọ, so ó rọrùn gidi gan. So.

Eh, ibi tí ojú ọjọ ti tutù, ó máa ń tutù. Pápá jù lọ tí ó bá jásíkò òjò tàbí àsìkò oginiti, so ó máa ń tutù gidi jọjọ to jẹ pé èèyàn nílò láti máa wọ aṣọ òtútù láti fi gba ni. So kosi bi eeyan, àwọn àkókò yen ọ wá o pápá jù lọ ìgbà òjò tàbí gba tí ó bá jẹ́ pé oyẹ bá jáde, so àwọn ìgbà yẹn òtútù máa ń mú jọjọ jọjọ tó sì jẹ́ pé èèyàn nílò láti wọ aṣọ òtútù láti fi gba.

Àwọn ọ̀nà tí èèyàn ń gbà láti dáàbò bora rẹ̀ lọ́wọ́ ẹ̀fọn ohun ní wipé bí àkọ́kọ́ kí èèyàn wọ aṣọ tó gùn, bóyá ṣòkòtò tó gùn ni, en aṣọ tó, aṣọ náà tó bo apá tó bo ẹsẹ̀ dáadáa. Àkọ́kọ́ ni yẹn. So àwọn ògùn kan náà wá tó jẹ pé èèyàn ó fi ra, èèyàn lè fi ra owó, èèyàn ó fi ra ẹsẹ̀ tí èèyàn bá ri pe o maa n---, tí àwọn ẹ̀fọn yẹn bá ti ń forí ṣọ́ báyìí, wọ́n o máa kú nì ṣo èèyàn lè lo ìyẹn náà. Ẹ̀ẹ̀yàn lè máa lọ sọ́nà ibi tí wọ́n wà tí èèyàn o bá ti jókòó síta, tí èèyàn o bá ti jókòó síta, ẹ̀fọn kankan kò ní jẹ́ èèyàn ní ìta, so àwọn nǹkan tí èèyàn lè ṣe tí èèyàn lè gbaradì fún ẹ̀fọn nìyẹn.

Ahn, mo ṣe yan láàárín ọmọ méjì, láàárín obìnrin méjì. Obìnrin méjì ni mo ti yàn láàárín wọn, torí pé mo gbe àwọn méjèèjì lórí ìwọ̀n, mo rí pé ìwọ̀n kan ó kún jù kan lọ, so kò sí nǹkan méjì tí mo fẹ́ ṣe. Ẹyii tí mo rí pé ó kún jù tí mo rí pé ọpọlọ rẹ̀ pé dáadáa, ó pé ṣáṣá, tó sì mọ tí ń ṣe, ìyẹn ni mo lọ fún. So ó tẹ́, ẹ́, bí nǹkan ìgbelèwo méjì tí mo ṣe láìpẹ́ tí mo sì ṣe ìpinnu le lórí.